Nígbà wo ni o kẹ́yìn sunkùn? Há! O ti pẹ́ nítorí ọjọ́ orí mi ti wá sókè mo ti dàgbà. Ìgbà tí mo kẹ́yìn sunkùn nígbà èwe mi nígbà tí mo wà ní kékeré, ohun àmú-àìmọ̀ ló pa mí ní gbe mọ́ lè jẹ lórí kí n ba lè ṣe dáradára ní ilé ayé.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Háà, lọ́nà púpọ̀ ni mo máa ń fi kojú àsìkò ìparí iṣẹ́. Kàkà tó bá wá jẹ́ àsìkò iṣẹ́ tí ó gbómi tó tó le, mo máa ń fi ìbínú parí rẹ̀

Kí ni àwọn ǹkan tó wà nínú àpò owó rẹ? Kò sí ohun kankan tó wà nínú àpò owó mi torí mo ṣẹ̀ ji ni. Mo ṣẹ̀ múra ibi iṣẹ́, mi ò ní kankan nínú àpò lọ́wọ́ báyìí.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Ìgbà ọdún Kérésìmesì ni mo fẹ́ràn jù. Ìgbà ọdún ìbí Jésù Kristi, olùdaraómọ ọmọ Ọlọ́run, àsìkò yẹn ni mo fẹ́ràn jù.

Ṣé o máa ń gbọ́ podcast? Dáadáa. Podcast ní òwúrọ̀ kí n tó ṣe ohun kankan, òun ni ohun àkọ́kọ́ tí mo máa ń ṣe kí n máa gbọ́ podcast. Gbogbo ètò tó ń ṣẹlẹ̀ lórí ògùn mẹ́rin àgbáyé. Aha!

Ṣé o máa na ara rẹ? Ohun tí mo gbọ́dọ̀ ṣe ni ojoojúmọ́ nìyẹn. Ara ni gbogbo ohun táa ń ṣe nílé ayé máa ń fi àbọ̀ sí. Gbogbo ohun ta ṣe lánàá lẹ́yìn táa bá ti sùn tá jí, ó ṣe dandan kí á na ara wa tókítókí.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Hmm gẹ́gẹ́ bí èmi tí mo jẹ́ olórí iṣẹ́ tèmi, ìbáṣepọ̀ mi o pẹ̀lú àwọn ẹni tó ń bá mi ṣiṣẹ́, gáàga ẹni tí mo fẹ́ràn jù ní daada ni. Tó bá sà ti wà, kó dè máa gbọ́ràn.

Ṣé o máa ń ṣe ìmúdójúìwọ̀n àwọn sófútúwẹ̀ rẹ? Àyẹn ṣe dandan. Bí mo bá ṣe fi àwọn ǹkan mi pamọ́ sí ní mo ṣe máa bá a ní ọjọ́ iwájú.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Nn, bẹẹni, mo ní ẹranko ìsìn tí mò ń, tí mò ń sìn, tí mò ń tọ́jú. Ẹranko náà jẹ ewúrẹ́. Ní àárò kótó jí, kótó ṣe kankan, màá fún lóúnjẹ, màá fún lómi mímu.

Àkókò wo ni ọ́fíìsì rẹ si? Ní ago méjìlá Ni mo máa ń sí ọ́fíìsì mi, tó bá dẹ̀ ti di ọwọ́ ago mẹ́sàn ní àṣálẹ́, mo má n ti ọ́fíìsì mi.

Nígbà wo ni o kẹ́hìn rìnrìn àjò fún iṣẹ́? Háà, ìgbà tí mo kẹ́hìn rìnrìn àjò fún iṣẹ́, nígbà tí mo wà ní ilé ìwé, ilé ìwé gíga tí mo wọ school.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ̀gbà láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Gẹ́gẹ́ bí ayé àti iṣẹ́ mi bá ṣe darí mi sí torí ọwọ́ Ọlọ́run ni gbogbo nǹkan wà.

Ṣé o máa ń lo ọ̀pá ìfa omi ra nígbà tí o bá ń mu ohun mímu? Mo máa ń lo ọ̀pá ìfa omi ra tí bá rí drink tó tutù.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Oúnjẹ tó bá fẹ́lẹ́ tí kò bá ti ní ni ọ̀fun mi lára gẹ́gẹ́ bí wípé mo ṣẹ̀ ń jí bí ògì, bí ẹ̀kọ àti, àti ọ̀gẹ̀dẹ̀.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? O, o ní ìgbésẹ̀ àti àyẹ̀tọ̀ tó bá ti lè jẹ́ àgbàlagbà. Máa wá àgbàlagbà tó tún sún mọ́, mà dẹ́ dọ̀bálẹ̀ máa tọrọ àforíjì.

Ṣé o máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́? E yen ṣe dandan? Mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ ní gbogbo ìgbà. Mo má ń kọ dáadáa. Mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ mi ní gbogbo ìgbà.

Ìgbà mélòó ni ìsinmi ń jẹ ọ̀sán rẹ gbà? Hmm, tí iṣẹ́ bá gbomi tó gba ara tó ná ra, mo lè jẹun ní ọwọ́ ago mẹ́rin ṣùgbọ́n ní ọjọ́, ọjọ́ méjì ni.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ rẹ? Ó ní ojú ìròyìn tí mo lè kọ ní ibi iṣẹ́ mi, ìyẹn tó bá máa yọ owó.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀? Ohun tí mo mọ̀ wípé àwọn ẹlòmíràn ò le ṣe wọ́n ni mo máa ń gbìyànjú fi gbogbo tárátara mi sí.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dọ́kítà? A! O ti máa tó ọdún méjì sí ẹ́yìn tí mo ti lọ rí dọ́kítà gbẹ̀yìn nítorí ìmọ́tótó ni ẹ́mi. Mo máa ń tọ́jú ara mi ìdí nìyí.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Iyẹn ṣe dandan. Ibẹ̀ ni àwọn sàtifiketì mi ìwà. Ó ṣe dandan láti pa àwọn fáìlì mi pamọ́.